Èmi ò kì í mu àwọn ohun mímu purotínì. Mo, mo fi bẹ́ẹ̀ fẹ́ràn ọ̀hun ohun mímu purotínì, torí pé èmi ò fẹ́ràn wọn.

Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní àná, mo lọ sí ọjà ní àná, mo lọ ra àwọn ǹkan èlò tí ń fi máa sebẹ̀ nílé. Mo, mo fẹ́ràn láti máa lọ sọ́jà torí ọjà jẹ́ ibi kan tí mo ti lè ra ohun tí bá nílò láti fi ṣe oúnjẹ nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn. Àgàgà tí òtútù bá ń mú pọ̀ tàbí ti ara mi ò bá yá tó tí òtútù bá ń mú, mo máa ń lo ìbora fi sùn ní alẹ́

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni pé mo máa ń fọ ọwọ́ tí ìdọ̀tí bá wà ní àárín èékánná mi, mo máa ń fọ ọwọ́ mi pẹ̀lú ẹsẹ̀ àti omi. Àti pé tí èékánná mi bá ti wúwo sí ìta, mo máa ríi dájú pé mo gé èékánná mi láti fi ṣe ìmọ́tótó ara torí èékánná náà jẹ́ nǹkan pàtàkì ní àgọ́ ara tí ó máa ń jẹ́ kí ara jìn.

Mo máa ń fẹ́ràn àwọn ẹbí mi àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi jù kan nítorí wọ́n jẹ́, wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹbí mi ni wọ́n. Mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi náà, mo dẹ̀ fẹ́ràn àwọn olùkọ́ àti àwọn òṣìṣẹ́ mi.

Nǹkan tí mo máa ń ṣe láti ta ayọ̀ sí ara àwọn alábáṣepọ̀ ni pé nígbà tí mo bá rí pé wọ́n wà ní ipò kan tàbí pé wọ́n dojú kọ àwọn nǹkan kan níbi iṣẹ́, mo máa bá wọn ṣeré, máa bá wọn ṣàwadà, máa fún wọn ní ìmọ̀ràn náà kí ara wọn ba lè balẹ̀, kí ayọ̀ ba lè bọ́ sínú ago ara wọn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka ìwé. Ìwé jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ka. Ó pẹ̀lú ara àwọn nǹkan tí mo fẹ́ràn jùlọ láti máa ṣe. Ìwé jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti kékeré láti ọmọdé mi. Nítorí mo fẹ́ràn láti máa ka ìwé náà. Mo lọ sí ilé ìwé. Nítorí náà kọ́, mo gbọ́dọ̀ fẹ́ràn ìwé.

Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Nǹkan òfun mi ni ó ṣe, ó ṣe bákan dọ́rí. Ó ti pẹ́ díẹ̀ àti ọdún méjì sẹ́yìn ni mo ti kẹ́yìn láti ṣe ìgbékalẹ̀ iṣẹ́ kí n tó wá ṣe ìgbékalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá.

Mi ò kí ń bínú nígbà tí mo bá ń wa, tí mo bá, tí mo bá wà nínú ọkọ̀ nítorí kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe fún mi nínú ọkọ̀ tó máa bí mi nínú. Ìbínú ò da, nítorí náà ńkọ́ mo ò kí ń bínú tí mo bá wà nínú ọkọ̀

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìta gbangba, iṣẹ́ ìta gbogbo wa jẹ́ nǹkan tí mo ò fẹ́ràn torí èèyàn kọ́ iṣẹ́ ọwọ́. Mo fẹ́ran iṣẹ́, iṣẹ́ inú ilé, iṣẹ́ ibi ilé iṣẹ́ tí iṣẹ́ wa máa wà nínú ilé tí a máa ṣe gbogbo nǹkan láti inú ilé.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gọ́omù. Mo máa ń jẹ gọ́omù ní ìgbà tí, ìgbà mìí wa tó bá rẹ̀ mí, àbí kẹ́ nígbà tí mo bá ń gbá bọ́ọ̀lù. Agaga igbà tí n bá ń gbá bọ́ọ̀lù ni mo máa ń jẹ gọ́omù jù. Ṣùgbọ́n tí n bá, tó bá rẹ̀ mí, mo máa ń jẹ gọ́omù. Kò dẹ̀ n ṣé pé mo máa ń jẹ fún ìgbà pipẹ́ tí aadùn inú rẹ̀ bá ti kúrò, mo máa n tú goọ́mù dànù ní.

Èmi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Coffee jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn. Kò áadùn yẹ n ò fi bẹ́ẹ̀ mọ̀ mi lára. Nítorí náà nkọ́, mo máa ń mu tea ní ibi iṣẹ́. Tea ni èmi máa ń mu ní ibi iṣẹ́ mi.

Nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni bí wọ́n ṣe ń ṣiṣẹ́, bí wọ́n ṣe ń jára mọ́ iṣẹ́, ṣé bóyá wọ́n máa ń kojú sí iṣẹ́, ìwà wọ́n, ìṣe wọ́n, ìbálòpọ̀ wọ́n pẹ̀lú àwọn òṣìṣẹ́ tókù. Àwọn nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun lẹ̀yii.

Èmi ò ní àwòrán lára. Àwòrán lára jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn tí bá rí ní ara àwọn ẹlòmíràn, ṣùgbọ́n èmi ò ní àwòrán kankan ní ara nítorí èmi ò fẹ́ àwòn nkan ní agbà, igba mìí naa Igbà mìíràn wàkẹ̀. Àwọn tó bá ní àwòrán lára wọ́n ò lè fún àwọn èniyàn ní ẹ̀jẹ̀ nígbà mí.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí. Ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí àtẹ fọ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti kékeré, láti ọmọdé mi ni mo ti fẹ́ràn ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí. Mo, mo ò lè ṣe ní ọjọ́ kan láì máa jẹ ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe. Ìgbà mìíràn tí bàtà mi bá já, mo máa ń ran fúnra mi, tàbí tí bàtà mi bá ṣí ní abẹ́, mo máa ń fi gọ́ọ̀mù mú kó bá lè dúró dáadáa. Ìgbà mìíràn kẹ́ẹ̀ná lè jẹ́ tábìlì mi tàbí jòkòó ní èso ẹ̀yọ̀, mo máa kan èso i mi síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Ìgbà mìíràn tí n bá ti ń lọ sí ibi iṣẹ́ tí bá rii pé àkókò ti lọ, mo máa ń gbé oúnjẹ mi dání wọnú mọ́tò láti jẹ. Tàbí ìgbà mìíràn tí bá wà nínú, tí n bá wà lójú títì tí àwọn mọ́tò bá ń, tó n ba wà ní ìdádúró, mo máa ń jẹun ní inú ọkọ̀, ọkọ̀ mi.

Àkókò tí mo máa ń lọ sùn ni aago mẹ́wàá alẹ́. Nítorí ìgbà mìíràn wà, mi kì í tètè dé láti ibi iṣẹ́. Ìgbà mìíràn aago mẹ́sàn-án ni máa dé láti ibi iṣẹ́. Tó bá yá mi jù ni mo dé ní aago mẹ́jọ. Ṣùgbọ́n akókò kí akókò tí n bá ti dé sí ibi iṣẹ́, mo máa, mo máa rí i dájú wípé mo sùn ní aago mẹ́wàá alẹ́.

Nǹkan tí n máa ń ṣe tí òjò bá ń rọ̀ ni pé, mo máa rí pé ní àkọ́kọ́ mo ka àwọn aṣọ tí mo ṣá si tà, àwọn aṣọ tí mo fọ̀ tí mo ṣá si tà. Mo máa ń rí dájú pé mo ká wọn kí wọ́n má ba à tún lè tutù tí wọ́n bá ti gbẹ́ tẹ́lẹ̀ tí òjò bá tún pá wọn wá tutù. Mo dẹ̀ máa ń ríi dájú pé mo kì í ń bọ́ sínú òjò tí òjò bá ń rọ̀ nítorí pé ara mi ò fẹ́ òjò torí ó máa ń fa àìsàn sí mi lára.

Èmi ò kì í mu Ògùn lójojúmọ́. Ìgbà tí ara mi ò bá yá nìkan ni mo máa ń mu Ògùn. Ṣùgbọ́n Ògùn vitamin C jẹ́ Ògùn kan tí mo máa ń mu ní ojojúmọ́ nítorí ó dáa fún ara, ó dáa fún ara. Ṣùgbọ́n yàtọ̀ sí Ògùn vitamin C, mi ò kì í má ń mu Ògùn mìíràn lójojúmọ́. Ìgbà tí ara mi ò bá yá nìkan ni mo máa ń mu Ògùn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan, mo máa ń rí dájú pé gbogbo ǹkan lọ dédé. Gbogbo ètò ǹkan tí a bá ṣe kò bá jẹ́ ibiṣẹ́ ilé tàbí patí, mo máa ń rí dájú pé mo ṣe ètò gbogbo ǹkan kó bá lè lọ dédé.

Ìgbà tí mo ò kí ń máa lọ sí ìṣègùn ọdẹ nítorí pé èmi ò kí ń ṣe ọdẹ. Èmi ò dè mọ bó ṣe ń ṣe iṣẹ́ ọdẹ, nítorí náà kọ́ èmi ò kí ń lọ sí ìṣègùn ọdẹ rárá. Mi ò mọ bó yín ṣe ọdẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nígbà, àgàga ìgbà tí n ba wà ní, tí mo wà ní ilé ìwé gíga. Mo máa ń, máa ń sáré fún ilé ìwé mi. A máa ń lọ fún eré sísá ní àwọn ilé ìwé mìíràn, a lè máa ń sáré ní àárín ara wa ná. Títí di òní, mo sì máa ń sáré. Mo máa ń.

Bẹ́ẹ̀ni o, data tí mà ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ gan, nítorí àwọn Nígbà mìíràn mo máa ń lo data ọ̀sẹ̀ kan, nígbà mìíràn gan mo máa ń lò ní fún ọjọ́ kan àbí kẹ́ ọjọ́ méjì. Nítorí náà kọ́, mo lè ṣe data ní bí ẹ mẹ̀ta sí ẹ mẹ̀rin ní ọ̀sẹ̀ kí ọ̀sẹ̀ tó parí.

Ní ọ̀sán, nígbà mìíràn mo máa ń jẹ biscuit àti ohun mímu bí i omi tàbí mineral. Ní ìgbà mìíràn, mo máa ń jẹ ìrẹsì.

Akókò tí mo ṣètò agogo ìjí mi ni aago mẹ́rin àárọ̀ kùtù nítorí mo nílò láti bọ́ sí ọ̀nà lọ ibi iṣẹ́ ní aago márùn-ún. Nítorí náà, ago ìjí mi ni aago mẹ́rin, aago mẹ́rin àárọ̀.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò kí n tó sùn nítorí ó máa ń jẹ́ kí ọ̀rùn mi kó máa dùn mí. Ìgbà mìíràn tí bá lo ìrọ̀rí kan, ọ̀rùn máa ń ro mí tí bá jí ní àárọ̀. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní lo ìrọ̀rí méjì, ọ̀rùn kì í dùn mí mọ́ tí bá ti jí ní àárọ̀. Nítorí náà, ìrọ̀rí méjì ni mo máa ń lò tí bá fẹ́ sùn.

Nǹkan tí màá nṣe nígbà tí mbàá dúró dè nǹkan ni pé sùúrù, sùúrù jẹ́ nǹkan ẹyọ̀kan tí màá rí dájú pé mó ní tí bá dúró dè nǹkan. Àgà tí nǹkan náà bá npẹ́ jù, tó bá lè jẹ́ pé ilé ni mo wà tí mó ń dúró dè nǹkan tó fẹ́ fi ránṣẹ́ sí mi, mo máa jókòó, mo máa wo tẹlifíṣàn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ìgbà mìíràn máa ń pa wọ́n mọ́ sí orí fóònù mi tàbí àwọn fáìlì ibi iṣẹ́ bí mo ṣe máa ń pa àwọn fáìlì mi pamọ́ níyẹn.

Àádùn tí mo fẹ́ràn jùlọ ní ice cream ni àádùn strawberry. Àádùn strawberry fún ǹkò tó, tó dá tí mo fẹ́ràn nítorí àádùn rẹ̀. Ehn, à mí, ìgbà mìíràn àwọn mi máa ń ní àádùn vanilla ni àwọn fẹ́ràn jùlọ. Ṣùgbọ́n fún èmi, àádùn strawberry ni mo fẹ́ràn jùlọ nínú ice cream.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn, àwọn àdéhùn mi ni pé ìgbà mìíràn mo máa n kọ sílẹ̀. Ìgbà mìíràn mo máa rí dájú pé àwọn ẹni tí mo bá ní àdéhùn yìí, wọ́n rán mi létí wipé à, àdéhùn ta jọ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá kọ́, àdéhùn ta jọ ṣe ní oṣù méjì tó kọjá kọ́, ṣé mi ò tíì gbàgbé? Tàbí ṣé mo sì mú àdéhùn mi ṣẹ? Rán mí létí àti pé kí n kọ àwọn àdéhùn yìí sílẹ̀ bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi nìyẹn.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára ni pé mo máa ń ṣe gbogbo nǹkan mi déédé, mo máa ń to àwọn ọjà mi dáadáa. Ìmọ́tótó àyíká mi náà mo máa ń ṣe, ìmọ́tótó àyíká ọjà mi nítorí àwọn èèyàn fẹ́ràn ibi tí ó bá mọ́. Kí èyàn ba tí ń ṣe ọjà rẹ̀, ó gbọdọ̀ mọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ìgbà mìíràn mo máa ń lọ sí òde àwọn apanilẹ́rìn-ín nítorí ó jẹ́ nǹkan tó máa ń to ẹ̀yín dá fún ara. Nítorí náà, mo máa ń lọ sí àwọn àlọ́ apanilẹ́rìn-ín láti lè rẹ́rìn-ín láti lè fi pa ìrònú náà rẹ́.

Èmi ò kí ń máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí mo bá ń mu ohun mímu. Mo máa ń lo, ìgbà mìíràn mo máa ń lo abọ́ tàbí mo máa ń gbé ìgò mu. Mi ò kí ń máa ń lo ọ̀pá ìfámúrà.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ìgbà mìíràn tí bá ń lọ síbi kan tí, tí ń bá fi bẹ́ẹ̀ mọ̀ na àbí tí ọ̀nà náà bá sú mi lójú. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ẹyan, torí pé wọ́n ní pé ẹni tí ò bá bèrè ọ̀nà á ṣìnà. Nítorí náà kọ́ mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ọ̀nà náà bá sú mi lójú tàbí tí ń bá mọ ọ̀nà.

Bí mo ṣe máa ń ṣètò o iṣẹ́ ni pé mo máa rí dájú pé mo ṣe iṣẹ́ mi dédé. Mo ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́. Iṣẹ́ tó bá fún mi ní ibi iṣẹ́, mo rí dájú pé mo máa ń tètè parí rẹ̀ nítorí pé kí ń ba le gbà owo isẹ́ mi ní àsìkò àti ìgbà tó bá yẹ ní ìparí oṣù.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni Pepsi. Pepsi jẹ́ ohun mímu kan tí mo fẹ́ràn jù lọ àti pé omi náà, omi náà pẹ̀lú ǹkan tí mo fẹ́ràn jù lọ torí mo lè mu omi ní ẹ̀ẹ̀mẹ́, ẹ̀ẹ̀mẹ́wá kí ọjọ́ tó lọ. Ṣùgbọ́n ohun mímu tí mo fẹ́ràn jù lọ ni Pepsi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan Ǹkan ẹ̀yọ̀kan tí mo kọ́ láìpẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì ni ǹkan tí à ń pè ní Data Analysis. Ó jẹ́ ǹkan ǹkan ẹ̀yọ̀kan tí mo kọ́ kẹ́yìn lórí Íńtánẹ́ẹ̀tì. Torí, ìwọ́ tí Íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kí ǹkan rọrùn fún wa, bí i kí kọ́ ǹkan tàbí bí i kí a ṣe wá dì sí ǹkan.

Ìlànà ìpolówó mi jẹ, mo máa ń ṣe ìlànà ìpolówó mi ní, nípa lílo fóònù mi fi ṣe ìpolówó àwọn nǹkan mi tí mò ń tà tàbí pípé àwọn ọ̀rẹ́ tàbí.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀. Ìgbà mìíràn, mo lè mu bí lítà márùn-ún ní ojúmọ́. Ìgbà mìíràn ke, tín ba mu omi púpọ̀ jù bí lítà mẹ́ta tàbí mẹ́rin. Ṣùgbọ́n ní ojúmọ́ kan, mo gbọdọ̀ mu lítà márùn.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ni ọjọ́ Ajé. Bí bá n lọ ibiṣẹ́ láàárọ̀, màá nra epo fún ọkọ̀ mi. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni màá ra ọkọ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.